Ṣé o máa ń ràn ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ràn ǹkan dáadáa lórí Íńtánẹ́ẹ̀tì torí ó jẹ́ ànfààní fún ẹni tí ó bá fẹ́ ṣe wàhálà púpọ̀, ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe wàhálà rárá. Àti máa ràn ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ọ̀nà kan tó rọrùn púpọ̀ láti ràn ǹkan tí ènìyàn fẹ́ rà.